Ṣé o máa ń họrun nígbà tí o bá sùn? Well, nígbà tí mo bá sùn èmi ò ń họrun gidi gan torí pé kíni mo má ń sọ́ irú orun tí mo máa ń sùn. Àwọn tí wọ́n máa ń họrun nígbà tí wọ́n bá sùn máa ń jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé àwọn tó máa ń sun orin àsùnjù ni. Àmọ́ irú èmi nísìnyí bá yìí, èmi ò ń họrun púpọ̀, mi ì sísùn púpọ̀.

Ṣé ó ti lọ sí òde rí? Òde ò jẹ́ ǹkan kan tó jẹ́ ǹkan tuntun torí pé kí ni? Gbogbo wa nínú ìlú yìí la láì kí òde láti máa lòde. Òde jẹ́ ǹkan kan tó wúlò púpọ̀. Kódà àwọn ọmọ ọmọ náà wá dùn ó sì máa ń ba ara wa yá. Tí àwọn ọmọ Yorùbá bá rí òde báyìí, gbogbo wọn kò pamọ́ gan lẹ́yìn tí wọn kò jáde ju máàní.